Rárá o, èmi ò kórìíra oúnjẹ kankan. Bẹ́ẹ̀ni, mi ò lè sọ pé mo kórìíra oúnjẹ kankan ní pàtó. Ṣùgbọ́n ó dájẹ́ pé àwọn oúnjẹ kan wà tí mi ò fẹ́ràn wọ́n rara tàbí tí mi ò tí kò mọmi lára. Nínú ìgbésí ayé, ohun tí a bá fẹ́ràn tàbí tí a kò fẹ́ràn nípa oúnjẹ máa ń dá lórí ọ̀pọ̀ nǹkan kan bí ìrírí ẹni, àṣà ilé tí a ti dàgbà, iléra ara àti bí a ṣe jẹ́ ẹni kọ̀ọ̀kan. Nítorí náà kì í ṣe pé ènìyàn á kórìíra oúnjẹ kan nítorí pé ó burú, ṣùgbọ́n nítorí pé kò bá ahọ́n tàbí ara ẹni mu. Nígbà mìíràn nílé yìí, tó rùn, tí òórùn oúnjẹ ló máa ń jẹ́ kókó. Àwọn oúnjẹ kan wà tí ìtọ́rùn wọn le lágbára gan, tí ó sì jẹ́ kí ènìyàn kọ̀ ọ́. Àpẹẹrẹ oúnjẹ bẹ́ẹ̀, ó jẹ́ oúnjẹ tí a bá jẹ tí òórùn rẹ̀ bá lágbára jù tàbí tí a bá fi ẹ̀fọ́ kan tàbí ata kan sí i tí tó pọ̀ jù. Kí è dára àwọn ènìyàn tó lè faradà irú nǹkan bẹ́ẹ̀ kì í ṣe pé oúnjẹ náà kò dára, ṣùgbọ́n nítorí wọn kò láìkí kí oúnjẹ kó ní ata púpọ̀. Nípa bẹ́ẹ̀, a lè sọ pé mi ò fẹ́ràn oúnjẹ yìí dípo pé mo kórìíra oúnjẹ. Pẹ̀lú ìtọ́lọ́rùn, ìdídùn tàbí adùn oúnjẹ náà tún ṣe pàtàkì. Àwọn oúnjẹ kan lè dùn gidi gan, àwọn mìíràn sì lè korò tàbí kún fún ata púpọ̀. Bí ẹni tí kò bá fẹ́ ata púpọ̀, ó lè má fẹ́ràn oúnjẹ tí ata rẹ̀ pọ̀. Kò túnmọ̀ sí ohun pé oúnjẹ náà ò kú tàbí oúnjẹ náà kò dá, ṣùgbọ́n pé kó ba, kò bá àyànfẹ́ irú ẹni bẹ́ẹ̀ mọ̀. Bákan náà, àwọn oúnjẹ kan lè jẹ́ kóró jẹ tàbí ní adùn tí ènìyàn kò tíì mọ̀ sí. Èyí náà lè jẹ́ kó ṣòro fún ènìyàn láti fẹ́ràn rẹ̀. Ìgbà kékéré tún lè fa tó bá ṣe pé ẹni náà ó ti ní ìrírí tẹ́lẹ̀ nípa oúnjẹ kan, ó lè fa kí ènìyàn má fẹ́ràn oúnjẹ náà. Bí àpẹẹrẹ, bí ọmọ kan bá wá jẹ oúnjẹ kan tí ó sì ṣàìsàn lẹ́yìn tí ó ti jẹ ẹ́, ó lè fi sí ọkàn rẹ̀ pé òun kò ní jẹ irú oúnjẹ bẹ́ẹ̀ mọ́. Nígbà tí ó bá dàgbà, tó bá tiẹ̀ wá jẹ́ pé oúnjẹ náà dára gidi gan, gbógbọ̀ igá tó bá rán tí ìṣẹ̀lẹ̀ ti tẹ́lẹ̀ tó ti ṣẹlẹ̀, ó lè jẹ́ kó má fẹ́ràn irú oúnjẹ bẹ́ẹ̀ mọ́. Léyìí máa ń fihàn pé ìkórìíra tàbí àìní ìfẹ́ oúnjẹ lè jẹ́ nǹkan tí ọkàn ènìyàn dá lórí, kì í ṣe ara nìkan. Iléra ara ènìyàn tún lè jẹ́ kóko. Àwọn ènìyàn kan kò lè jẹ oúnjẹ kan nítorí pé ara wọn kò, kò lágbára láti gbà. Àwọn ẹni tí ara rẹ̀ kò gba wàrà tàbí ẹran kan, tí wọ́n bá jẹ oúnjẹ bẹ́ẹ̀, ó sì máa ní ìrora inú. Inú ò lè màà rùn wọn tàbí àìlera lẹ́yìn rẹ̀. Ìdájú pé yóò bẹ̀rẹ̀ sí yàgò fún irú nǹkan bẹ́ẹ̀. Àbí ẹlòmíràn tí wọ́n bá jẹ oúnjẹ mú, ọmọ ń fẹ́ láti yàgbẹ́ inú a máa púpọ̀. Irú ènìyàn bẹ́ẹ̀ a máa sọ fún láti jẹ irú oúnjẹ náà. Nípa bẹ́ẹ̀ ó lè dàbí pé ẹni náà kórìíra oúnjẹ yẹn, ṣùgbọ́n ní tòótọ́, rírá ẹni bẹ́ẹ̀ ń dàbò bo ara rẹ̀ nù. Àṣà àti ìṣe náà ó sì tún lè jẹ́ nǹkan tí ènìyàn wá tún ní ipa púpọ̀. Oúnjẹ tí a bá mọ̀ láti ilé tá wa máa ń jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ó máa rọrùn fún wa láti fẹ́ràn rẹ̀ ju oúnjẹ tuntun tí àti ẹ̀ sì í mọ̀ wí a ṣe lélẹ̀ẹ́nu lọ. Nígbà tí ènìyàn bá pàdé oúnjẹ tuntun, ó lè tó ìgbà díẹ̀ kó gba àkókò kí a tó faradà tàbí kí a fẹ́ràn rẹ̀. Àwọn ènìyàn kan lè kọ oúnjẹ kan nítorí pé kò jẹ́ apá kan àṣà wọn. Irú bẹ́ẹ̀ kò ṣe pé oúnjẹ náà kò dára àbí wọ́n kórìíra rẹ̀, ṣùgbọ́n láwú pé wọn kì í jẹ irú oúnjẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Wọ́n ẹ̀rú sì lè mọ̀ bá wọn pé tí wọ́n bá jẹ ẹ́ ó lè ti lábúru fún wọn nínú ara. Ní báyìí ó ṣe pàtàkì kí a ṣí ọkàn wa sí oúnjẹ tuntun. Ohun tí a kò fẹ́ràn lónìí ó lè di ohun tí a fẹ́ràn ní ọ̀la.